Ṣé o má n sùn ní ọ̀sán? Bẹ́ẹ̀ni, mo má n sùn ní ọ̀sán. Tó bá ti rẹ̀ mí, tó bá ti, tó bá ti pẹ́ má simi díẹ̀. Mo má n sùn. Ó dà. Mo lè sùn fún wákàtí mẹ́wàá. Bẹ́ẹ̀ni, mo má n sùn ní ọ̀sán. Ó dà fún ara ẹni.

Báwo ni o ṣe máa ń tọ́jú èékánná rẹ? Hmm, ìbéèrè tẹ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi, ó ń, ó ṣe, ó ṣe pàtàkì. Èékánná jẹ, mo máa ń tọ́jú economy torí pé ó ń jẹ personal hygiene. So, mo máa ń gé pẹ̀lú kini tí a máa ń pè ní nail cutter, mo máa ń fi gé èkáná. Ìgbà mìí mo máa ń lọ sí, mo máa ń ṣe pedicure àti manicure. Ó da fún èèyàn máa take care, kí a máa tọ́jú èkáná rẹ̀ torí ó máa, ó máa, kò ní jẹ́kí èèyàn ní, eh, kò ní jẹ́kí èèyàn di ìdọ̀tí. So, ìdáhùn tí mo lè sọ nípa ìbéèrè tì, ìbéèrè.